Eré ìdárayá èyí tí mo fẹ́ràn jù ní náà ni eré ìdárayá tí a ń pè ní kí a máa ju bọ́ọ̀lù sínú àwọ̀n, tàbí kí a máa sá eré àbí eléyìí tí, kí a máa rìn, ká máa rìn, ká máa rìn kiri ká máa fi ṣe eré ìdárayá. Mo nífẹ̀ẹ́ sí wọn lọ́pọ̀lọ́pọ̀.

Rárá, mi ò tíì gun ọkọ̀ ojú omi rí, ṣùgbọ́n mà á gun ní àìpé ní kò pẹ́ kò pẹ́ yìí nítorí wípé ó pọ̀ ní àdúgbò wa, ṣùgbọ́n nígbà tí ò síbi tí mò lọ pẹ̀lú, ẹ́ n, pẹ̀lú ọkọ̀ ojú omi ni ò jẹ́ kí ń má wọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn ní gbogbo ìgbà. Kódà nígbà mìíràn, mo máa ń kún fún àdúrà fún ìsọdọ̀tun ọkàn ni nítorí kò rọrùn láti lè tètè ṣe é.

Bẹ́ẹ̀ni, mo lé èèyàn kúrò ní ibi iṣẹ́ rí. Nítorí wípé wọn ò ṣe gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí wón ṣe. Ohun naa lò jẹ́ kí n lé wọn kúrò ní ibi iṣẹ́ nígbà náà. Nígbà náà, tó je pé wọn ń ṣiṣẹ́ olùkọ́ ni àmọ́ ibi tí wón ti gbé ẹ̀kọ́ àwọn ọmọ náà kì í ṣe ibi tí ó yẹ kó ti bẹ̀rẹ̀, wón ò sì gba àtúnṣe.

Mi ò tíì tẹ̀lé wọn lọ sí ibi ìṣẹ́gun ọdẹ rí, nítorí idí ẹ̀ yìí náà, ròó ká ì lọ sí ibi ìṣẹ́gun ọdẹ rí. Mi ò tíì tẹ̀lé wọn ga lọ, mi ò tíì tẹ̀lé wọn lọ rí, ṣùgbọ́n yóò wù mí kí n lọ, kí n lè mọ bí wọ́n ṣe máa ń ṣe ní ibi ìṣẹ́gun ọdẹ òun.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfámú́ra nígbà tí mo bá mú ohun mímu. Àmọ́ kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń lò ó. Ó ní àwọn àkókò tí mo máa ń lò ó. Ó yá mo bá wà ní ẹ́ ìta gbangba pẹ̀lú ọ̀pọ̀ ènìyàn ni mo máa ń lò ó. Tàbí mo wà ní ibi iṣẹ́ tí mo kà ní pé kí n má jú ọ̀hún tí mo mú mu, ní náà ni mo máa ń lo náà.

Mi ò kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi rí, ṣùgbọ́n mo máa ń ṣáájú wọn nígbà mìíràn. To jẹ pé gbogbo wa, á jọ pàdé papọ̀ níbi tí a bá wà ní, nítorí wípé a má ń ṣe òfin. Emi sì like kí n máa tẹ̀lé òfin dáadáa. Bí mo bá ti tẹ̀lé òfin, mi ò lè kẹ́yìn pàdé wọn.

Ni akọkọ kẹ́yìn fo kò yé mi to. Ẹni pé nígbà wo ni mo kẹ́yìn fo, kò yé mi to. Ṣé fífó eré ìdárayá ni àbí fífó ojú òfurufú àbí fífó ewo bẹ? Bí ó bá jẹ́ eré ìdárayá, mo máa ń kẹ́yìn fo dáadáa nígbà tí a bá ń ṣeré ìdíje.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́ tí ọ̀gá wa bá fún wa mu. Bẹ́ẹ̀ ni màá mú tí wọ́n bá ti po fún ọ̀gá wa. Ọ̀gá wa ni wà gbé fún àwa náà gẹ́gẹ́ bí ọmọṣẹ́ dáadáa pé ká wa naa ó mu níbi coffee náà. A máa ń mu coffee ní ibi iṣẹ́ wa dáadáa nítorí pé ọ̀gá wa dá ọ́ sí jẹ́ ìyàn gidi, pàápàá.

Mo máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́ ní kẹ́lẹ́kẹ́lẹ́, ní kẹ́lẹ́kẹ́lẹ́. Àyàfi tí ó bá jẹ́ wípé àwọn olùbárajà àbí àwọn olùbaṣiṣe wá, iní ó ń pè, è ní a á gbé, í ní mo máa gbé ní ìta gbangba láti jẹ́ kí gbogbo ayé yó. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé títèmi nìkan ni, máa ń gbé ní kẹ́lẹ́kẹ́lẹ́, tí máa ṣì sọ fún wọn pé kí wọ́n pe mi padà wá ní ibi iṣẹ́ lọ́wọ́lọ́wọ́.

Rárá o, èmi ò ń wọ fìlà nítorí wípé obìnrin ni èmi. Okùnrin ni ó ni fìlà tí wón máa ń dé fìlà, ṣùgbọ́n obìnrin tèmi, èmi máa ń wọ gèlè ni tàbí kí n wọ ẹtin tí à ń pè ní ìjábù tàbí kí n wọ ohun tí mo máa ń wọ nítèmi ni.

Mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ mi ní wára n ṣàṣà, mo má ń kojú ẹ̀ ní líle líle. Nítorí wípé ìgbà mí wà to jẹ́ pé àsìkò ìparí iṣẹ́ mi yò tí tó tí wọ́n ni yóò n dá mi láti lọ. So nídí èyí ó máa ń mú mi kí n bínú tàbí kí n le ju tàbí kí n máa kanra láti lè máa sọ fún wọn wípé àsìkò mi ti tó láti lọlé.

Ní àkọ́kọ́ ẹni pé tí mo ti lọ sí àgọ́ rí, àgọ́ ni, àgọ́ rí. Àkọ́kọ́ ni wípé àgọ́ ti bo. Ṣé àgọ́ ọlọ́pàá àbí àgọ́ ibọ? Bí bẹ́ẹ̀ to ba je pé àgọ́ ọlọ́pàá ni. Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ́ ọlọ́pàá rí tí a lọ wo èèyàn wa kan tí wọ́n fi sí àtìmọ́lé nípa nǹkan tó ṣe tí kò da.

Iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́ kò níye. Nítorí pé iṣẹ́ wa ó gba kí a máa fọ ọwọ́ wa ní òrè kóòrè. Ta bá ti, ta bá ti ṣiṣẹ́ ni kópekópẹ́ a máa fọ ọwọ́, ta bá tún ti fẹ́ sèmi a tún máa fọ ọwọ́. Nítorí ìdí èyí, iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ kò lóǹkà ní ojúmọ́.

Rárá o, mi ò ń jẹ gúọ̀mù. Kódà mi ò mọ̀ bí gúọ̀mù ṣe máa ń rí. Ẹ̀kọ́ pé máa jẹ, mi ò ń jẹ gúọ̀mù, mi ò ń jẹ gúọ̀mù torí mo gbọ́ pé gúọ̀mù jíjẹ ó dàbí kí wọ́n ní ẹ̀yàn ń fa igbó náà ni, tàbí ẹ̀yàn ń fa sísà.

Mo máa ń ṣe ìmọ̀tótó ilé mi ní ẹ̀ẹ̀mẹta nínú ọ̀sẹ̀. Mo máa ń ṣe é ní ọjọ́ ìṣẹ́gun, mo máa ń ṣe é ní ọjọ́, ọjọ́bọ̀, mo sì máa ń ṣe é ní ọjọ́ àìkú. Ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ni a máa ń fi ṣe ìmọ̀tótó ilé wa. Tá a gbá, tá a fọ, tá a nù, tá a se gbogbo nǹkan mìíràn.

Lákòókò sí ríru ọjà tuntun ewo. Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Àh, èyíhun wà lọ́wọ́ àwọn tó ni ọjà láti gbé. Tó bá ti wọ́n láti gbé ọjà tuntun jáde, ìn hun ń gbe jáde. Sùgbón nítèmi, mi ò mọ̀ bá tí ọjà tuntun máa jáde.

Bẹ́ẹ̀ni, mọ mọ̀ bí a ti ń wẹ̀ dáadáa nítorí wípé ìyàwó ilé ni mí tí mo sì ní odindi ọmọ mẹ́rin tí mo sì ń tọ́jú wọn. Kíni ìyè ọ̀dọ̀ Ọlọ́run lọ, Ọlọ́run ọba ni fún wọn, ló ń fún mi ní ìpàkọ́ láti fi tọ́ wọn tí mo sì ń wẹ̀ wọ́n. Mo ń wẹ̀ wọ́n emi na si ń wẹ̀ ara mi.

Mo máa ń ṣètò àwọn èṣù rí ní àárín àwọn ẹgbẹ́ mi nípa ṣíṣe ọ̀dọ́ tọ́ àti ọ̀dọ́ yẹ. Tí ọ bá jẹ́ pé wàhálà ni ó ń ṣẹlẹ̀, kí á tọ̀ ọ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Tí ọ bá ṣe jẹ́ pé ìjà ni, kí á parí ẹ̀ ní bí ọ bá ṣe, bí ọ bá ṣe tọ́ àti bí ọ bá ṣe yẹ ní pẹ̀lẹ́ kùtù.

Bẹ́ẹ̀ni, a máa ń pe àwọn oníbárà tuntun nígbà tí a bá rí wipé wọ́n ti wá ṣùgbọ́n wọn ò fẹ́ padà wá mọ́, tí a sì ti mọ, tí a sì ti mọ díẹ̀ nípa wọn, tí a ti ṣe ìwádìí wọn. Taarí pé á, èèyàn dáadáa ni wọ́n, wọ́n dun bá da òwo pò. Bẹ́ẹ̀ni, a máa ń pè àwọn oníbárà tuntun.

Mo máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò mi ní ṣíṣe ètò rẹ̀ ni dáadáa. Nítorí wípé ẹni tó bá fẹ́ rìnrìnàjò kì í ṣe ojọ́ to ba rinrìn na nio te bere re láti máa ṣe, yóò ti ṣí dáadáa kó tó dì ìgbà yẹn ni, yóò ti máa tọ gbogbo àwọn ètò yẹn, yóò ti máa tọ wọ́n lẹ́ẹ̀. Nídi èyí emi na màá ń sọ temi na dáadáa.

Yàrá tí mo fẹ́ràn sì jù naà ni yàrá ibùsùn mi nítorí pé mo ní ìgbáláyé síbẹ̀ púpọ̀ púpọ̀ gan. Tó jẹ́ pé kò sí ìgbà tí bá ti fẹ́ wọ̀ bẹ́ẹ̀ tí mi ò rí bí wọ̀ bẹ́ẹ̀. Bí mo bá sì fẹ́ sùn naa, mo máa rí bí lọ sùn bẹ̀. Àwọn yàrá ìyókù mi ò fẹ́ràn wọn dàbí dàbí torí bí àlejò bá dé, ẹ máa sáré lọ sókè si òdò ni.

Mo máa ń tọ́jú ara mi, mo máa ń tọ́jú ara mi nípa wíwẹ̀, wíwá, ì ṣe ìtọ́jú hygiene, hygienic, ṣíṣe àwọn nǹkan bá un. Mo máa ń tọ́jú ara mi dáadáa nítorí pé ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ ni. Bí ọ̀ye náà ṣe máa ń borí orun, mo máa ń tọ́jú ara mi dáadáa ní òrékọ́ọ̀rẹ́ gan nípapá.

Rárá o, mi ò ní ẹranko ọ̀sìn báyìí. Àmọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a ní, a ní ẹranko ọ̀sìn tá ń pè ní olóńgbò, a ní olóńgbò tẹ́lẹ̀. Ṣugbọn báyìí a ní ẹranko, ẹranko, ẹranko ọ̀sìn mi báyìí.

Ìwà ìṣòwò mi ò dá níwọ̀n ba nítorí wípé mo máa ń fi pẹ̀lẹ́ putù gba àwọn oníṣòwò mi, mo máa ń bá wọn fi ṣiṣẹ́, mo ń jẹ́ kí ara ó tá mi fún ọjà ọlọ́jà àbí ìṣòwò oní ìṣòwò, èyí tí ó bá wá sí ọ̀dọ̀ wa náà ni àwa náà máa ń gbà gẹ́gẹ́ bí ó bá ṣe wá.

Mo máa ń kojú àwọn ìṣòro mi ní ibi iṣẹ́ níwọ̀nba níwọ̀nba. Nítorí pé èmi náà fún alára mi, ẹ̀rọ ẹ̀rọ ni mo máa ń lọ, jẹ́jẹ́ mi ni mo sì máa ń lọ. Kí ẹni tí ó bá fẹ́ bá mi fa ìṣòro, tó bá mi fa ìṣòro ọ̀nà ó jìn. Nítorí ní àkọ́kọ́, gbogbo wọn mọ̀ wipé ẹni ta wọ́n fẹ́ bá fa ìṣòro yìí kì ń ṣe ẹnìkan tí àwọn lè bá fa ìṣòro.

Mi ò fẹ́ràn kí èèyàn máa jì yàn o, mi ò fẹ́ràn rẹ̀ rárá rárá. Tí ó bá ti di wàhálà pé wọ́n fẹ́ máa jì yàn, mo ti gbọ́ ni mo máa ń sọ, nítorí pé mo láì kí èèyàn máa ń lọ direct ibi tí ó bá fẹ́ lọ. Mo láì kí èèyàn máa jì yàn rárá rárá rárá. Pé báyìí lo ṣe jẹ báyìí kọ́ lo ṣe jẹ báyìí ni nà ó báyìí ni kọ́, mi ò fẹ́ràn rẹ̀

Rárá o mi ò mọ bí wọ́n ṣe máa ń pa ẹja. Ṣùgbọ́n mo ní àwọn ọ̀rẹ́ kan tí ó jẹ́ ìjọ ní Ẹgbẹ́ tẹ́ pé àwọn lè, wón máa ń pa ẹja. Ni òrèkóòrè ni wọ́n máa ń pa ẹja. Ṣùgbẹ́ mi, mi ò mọ bí wọ́n ṣe máa ń pa ẹja.

Wákàtí tí mo máa ń ṣiṣẹ́ ní ojúmọ́ ní ilé iṣẹ́ mi ó jẹ́ wákàtí mẹ́jọ. Ìgbà mi ó máa ń jẹ́ bíi mẹ́sàn-án, ṣùgbọ́n mẹ́jọ yẹn lo pọ̀ jù tí a fi máa ń parí iṣẹ́ ilé iṣẹ́ kí a tó máa lọ sí ilé. Nidi eyi wákàtí mẹ́jọ ni mo máa ń ṣe iṣẹ́ ní ilé iṣẹ́.